Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣonu rẹ? Òún tó kọ yi ò yemi dáadáa. Òwe ni ẹ, ọ̀rọ̀ àṣìna, ọ̀rọ̀ wo ni ẹ ṣìná? Ehn, kí a ṣe iranti tí, kí kí n máa pàrọ̀, gbogbo ibeère yìí ko ti ẹ sì èyi to yemi rára ń bẹ. Ò ni, kí eeyan maa rántí ọ̀rọ̀ àṣìna. Ẹ̀mí o mọ́ nkan tí mọ́ fẹ́ sọ but, ẹ ṣa máa bá mi fogbon ṣẹ́ nítorí àwọn ẹjọ́ tí ò wulo ni ibi báyii ṣá, ṣá a kú gbádùn gbogbo dède wẹ lọ́dọ̀ yín lọ́hùn. Àwọn rántí àwọn ọ̀rọ̀ àṣìna, ọ̀rọ̀ wo ló sìná tí ẹ ń rántí?